Níbi ìjíròrò tí èmi àti ìyàwó mi ta jọ ń ṣe ní alẹ́ àná ní ilé wa, O wá bèrè lọ́wọ́ mi wípé, irú ẹbun wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Mo wá dáa lòhun wipé, ẹbun tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ni ẹ̀bùn oúnjẹ, ẹ̀bùn ìwé, ẹ̀bùn kọ̀m̀pútà.